Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi, o máa ń fọ́ mi dáadáa. Pàápàá tó bá jẹ́ pé mo bẹ̀rẹ̀ ju, tí ó jẹ́ kó mo ń ṣe nǹkan tí mo wá bẹ̀rẹ̀ tí mi ń dúró sókè, ó máa ẹ̀yin yẹn máa máa fọ́ mi gan ni. Àbí tó jẹ́ pé mo ti jókòó sójú kan jù, tí mo jókòó pẹpẹpẹpẹpẹ, ó máa ń jẹ́ kí ẹ̀yin máa fọ́ mi.

Ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà ni kò ju bí i láàrin ìsẹ́jú ọgbọ̀n, ọgbọ̀n ìsẹ́jú sí wákàtí kan. Láàrin ìgbà yẹn náà ni ìsinmi oúnjẹ ọ̀sán mi tó máa ń gbà.